Ṣé o máa n na ara rẹ? Rárá, mi ò kí n na ara mi. Iyẹn máa jẹ ohun tí, tí ó rọrùn láti ṣe. Mi ò kí n na ara mi.